Oúnjẹ tí mo fẹ́ràn jù ni oun ní irẹsì, ẹ̀wà àti ata díndín. Inú ata díndín yẹn kí wọ́n bá mi fi irú síi kí epo wá sọ̀ ọ́ dáadáa pẹ̀lú ẹyin tí ó muta dáadáa. Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ní yen. Ẹṣẹ o, ìrẹ̀ o.

A, ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí pọ̀ o. Ìgbà mìíràn mo ma ń fi sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi ní àwọn tó múle tí mi lẹ́gbẹ̀ẹ́, mo máa ń fi sí wọn ní lọ̀dọ̀. Ìgbà mìíràn dẹ̀ níyìí, mo má n fi sí abẹ́ bàtà ní ìta ilé mi láti lè tọ́jú rẹ̀ kí ẹlòmíràn náà tó bá fẹ́ wọlé lè rí i mú láti wọlé.

Àh, ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún ò pọ̀ gan. Ó pọ̀ giving de bí pé kò ní òǹkà, nítorí báìbàì mi ò ní, mi ò ní ǹkan pàtó tí mò ń se lọwo. Ìsinmi mi pọ̀ gidigidi gan, torí mo má ń wà nílé ní gbogbo ìgbà.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun ni ọjọ́ ẹtì. Nítorí ọjọ́ ẹtì, ó súnmọ́ ìgbà, ìgbà ẹ ìkẹyìn ọ̀sẹ̀, ìgbà ìsinmi ọ̀sẹ̀. Ó dẹ̀ tún jẹ́ ọjọ́ tí a máa ń lo kí ìran À jọ kẹ́ ní Mọ́sọ́láṣí. Nítorí ọmọ Mùsùlùmí ni mo jẹ́.